Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi nípa pé kí n máa bá wọn wí, ní sì máa fún wọn ní ètò iṣẹ́ tí wọ́n máa ṣe ní ojoojúmọ́. Mo ti máa kọ gbogbo rẹ̀ sílẹ̀, mo sì ti máa send message sí gbogbo wọn bí wọn yóò ti ṣiṣẹ́ ní ìgbà tí ó tọ́.